Níní lọ sí ibi orin. Ojoojúmọ́ ni mo máa ń lọ sí ibi orin lórí àtẹ ìgbéléwọ́ mi. Tí mo bá ti ṣetán tí mo parí gbogbo iṣẹ́ ilé, mà á mú àtẹ ìgbéléwọ́ mi, mà á lọ sí orí ẹ̀rọ ayélujára. Oríṣiríṣi ibi wà tí mo ti le gbọ́ orin. Orin pọ̀ káàkiri, mà á lọ sí ibi tí orin wà, mà á gbọ́. Oríṣiríṣi àwọn orin tìlú wà níbẹ̀, àwọn orin ìdárayá wà níbẹ̀, àwọn orin tí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ wà níbẹ̀, àwọn orin tí ẹlẹ́sìn Mùsùlùmí náà sì ń bẹ níbẹ̀. Kò sí ìgbà tí mo lọ sí ibi orin tí mi kò rí orin tó dára láti gbọ́. Tí mo bá tún fẹ́ gbọ́ orin ní ọ̀nà mìíràn, mo tún máa ń lọ sí orí rédíò tí wọ́n ti ń sọ̀rọ̀. Màá tún lọ, màá tún lọ gbọ́ orin ní ibẹ̀. Ó sì jẹ́ ǹkan tó dára pọ̀ láti máa gbọ́ orin, torí pé orin dáa fún ìdárayá, orin dáa láti jẹ́ kí a tún máa rantí ìlú òun. Orin sì dára nítorí pé ó máa ń kó ironu kúrò ní ara. Ó jẹ́ ǹkan tí orin jẹ́ fún mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ṣe àṣeyọrí kan àbí èkejì, bóyá a sin ọmọ lọ ilé ẹ̀kọ́, a ṣe, a ṣe ìgbéyàwó tàbí a ṣe ìnáwó kan, àbí bóyá bá ti ṣe ní poposinsin ọdún yìí, a re kọjá ọdún, orin jẹ́ ǹkan tó dára lọ́pọ̀lọpọ̀ láti fi máa dárayá. Kò sí ìgbà tí mo lọ sí ibi orin tí inú mi idùn, kò sì sí ìgbà tí mo lọ gbeé àtẹ ìgbéléwọ́ mi láti gbọ́ orin tí mi ò rí orin tó dára ní ibẹ̀. Orin jẹ́ ǹkan gbòógì pàtàkì tí wọ́n máa ń kó wá ní ilé ìwòsàn láti máa gbọ́ tí a bá ní ìpèníjà. Eléyi ti a fi máa sunkún, ó dára láti gbọ́ orin púpọ̀.

Ní rírán tí àwọn àdéhùn mi, mo máa ń lo ẹ̀rọ ayélujára íyen àtẹ ìgbéléwọ̀ mi láti mú àwọn àkókò tí mo ti ṣo àdéhùn pẹ̀lú ẹnìkan abi imíràn láti mú ṣẹ̀, tí mo sì máa ń lò ó sílé ilé yìí. Àwọn èròjà kan wà ní orí ẹ̀rọ ayélujára àtẹ ìgbéléwọ̀ mi tó jẹ́ wípé mo lè fi sí pé kí ó rán mi létí bí mo bá ní ǹnkan pàtàkì tí mo fẹ́ ṣe ní ọjọ́ kan, àsìkò kan àbí wákàtí kan. Ó sì dára pọ̀ láti máa lò ó. Nígbà náà tí mo máa ń lò ó dáradára, màá, màá ti fi ọjọ́ àkókò wákàtí tí ó rán mi létí láti pé èèyàn kan, tí ó rán mi létí láti jó-- láti darapọ̀ mọ́ àwọn, àwọn ètò kan ní orí rédíò àti orí tẹlifíṣàn. Nígbà náà mo tún máa ń lò ó látu ti, látu ti rántí láti jí láti gba àdúrà. Ó tiẹ̀ ní nnkan tá a máa ń pè é ní eleyii tó máa ń jí wa lóru tó bá ti ṣe gírẹ́ẹ́n àti jí. A ti mọ̀ pé, ẹ́! Ǹnkan tí mo ní kó ṣe ní ago kan àbí ago méjì òru, òun ni ó ń ṣe èyí. Ó jẹ́ ohun kan gidi tó máa ń rán mi lọ́wọ́ láti rántí àdéhùn. Ìgbà mìíràn sìlé ilé yìí, mo máa ń mu, mo máa ń kọ sí ìwé mi. Ìwé mi tí mo máa ń kọ tá-- mo máa ń pè é ní ìwé ìrántí tó bá ti di àwọn àkókò kan, màá gbe, màá jẹ́wó. Mo kí-- mo máa yí pé, màá yẹ̀wò, màá wo ìgbà tí mo ti bá ènìyàn kan ṣe àdéhùn àbí ìgbà tí mo fẹ́ lọ sí ibì kan tàbí ohùn mìíràn. A ti máa ń rántí àdéhùn, ó dára pọ̀. Ó sì dára yéyé yìí torí tí mi ò bá rántí àdéhùn pẹ̀lú àwọn ibi tó yẹ kí n lọ nígbà tó ṣe pàtàkì, ó lè já, ó lè jásí ìkùnà àti pé kí mo wá rí iṣẹ́ tí mo fẹ́ gbà ní ọjọ́ náà kí n má rí i gbà. Torí bẹ́ẹ̀ náà mi ò lè, mi ò fẹ́ kí n máa pa àdéhùn, àdéhùn jẹ àbí kí n máa pa àdéhùn rẹ́ rárá. Ayé ayélujára tó sì wà ní ọwọ́ mi, èyí tí wọ́n ń pè ní fóònù ó sì, ó, ó rán mi lọ́wọ́ yeye láti mú àdéhùn se.

Oúnjẹ ọ̀sán, ó ṣe pàtàkì dáradára, torí ó jẹ́ ìgbà tí màá wà ní ibi iṣẹ́, tí màá máa ṣiṣẹ́ kárakára láti rí pé gbogbo àwọn aláìsàn ni wọ́n rí ìtọ́jú. Oúnjẹ ọ̀sán mi sì jẹ́ ohun tí mo máa ń jẹ pọ̀ ní ibi iṣẹ́ mi. Àdìẹ tí rí oúnjẹ ọ̀sán jẹ, ó rọrùn jọjọ ní ọdọ́ mi, torí wípé tí mo bá wà nílé, àbọ̀ tí kì í ṣe kisini máa dáná. Tí mo bá tó wà ní ilé iṣẹ́, ibi iṣẹ́ mi, mà bọ̀ sí ibi tí a ti máa ń ra oúnjẹ fún àwọn tí ó ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́, màá ra oúnjẹ tó dára. Torí bẹ́ẹ̀, oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán ó pọ̀ dáradára jọjọ. Àwọn àkọ́kọ́ nínú oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán, ó jẹ́ oúnjẹ olókèlè, oúnjẹ bíi ẹ̀bà, ẹ̀gúsí, ààyò míràn bíi tirẹ̀, ohun tí ni àmàlà àti ewédú. Ìmi ìbí tirẹ̀, ohun ni sẹ̀mọ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Ìmọ̀ ìbí tirẹ̀ tí mo tún lè jẹ lọ́sàn-án ó jẹ́ àwọn ohun pàápàá nu tí mo lè rán jẹ, àwọn ohun ìyún bíi fíídíò bíi igi àti ká mọ̀ pé ńlá ara bisikíìtì bíi méje sí mẹ́ta sí, ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tí mo máa ń jẹ ní ọ̀sán. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí oúnjẹ ọ̀sán bá gbá mi nílé, èmi a máa fẹ́ láti máa mú gàrí àti ẹ̀pà àti ṣúgà. Ó jẹ́ ohun tó dára pọ̀ tí a máa ń jẹ ní oúnjẹ ọ̀sán ní ìlú tiwa ni ìhun. Torí tí mo bá jẹun gàrí àti ṣúgà àti ẹ̀pà ní ọ̀sán, ó máa ń jẹ́ kí n tètè lè ráyè dá íná alẹ́. Nítorí iná alẹ́ ní ìlú mi wípé aago mẹ́rin sí aago márùn-ún, a ti bọ́ sí kítírìnì a ti bẹ̀rẹ̀ síí dá iná. Ká tó wá di aago méje alẹ́ lọ sí aago mẹ́jọ, a ti jẹun tán, a ti bọ́ sí ìta, a ti ń wa fẹ́ẹ́rẹ́fẹ́ẹ́rẹ́fẹ́ẹ́. Torí bẹ́ẹ̀, oúnjẹ ọ̀sán ó ṣe pàtàkì lára. Tí mo bá wà nílé àti jẹ oúnjẹ ọ̀sán tó n tó pọ̀ àti tó dára jọjọ kì í wù mí, torí a ti tètè jẹ títí alẹ́. Ṣùgbọ́n tí mo bá wà ní ibi iṣẹ́, èmi a máa fẹ́ láti jẹ oúnjẹ ọ̀sán dáradára láti jẹ́ kó pọ̀ dáradára kó sì jẹ́ ohun tí yóò mú mi lè ṣiṣẹ́ dáradára. Ó jẹ́ ẹ̀bà, ẹ̀gúsí, àmàlà, ewédú, ẹ̀bà nígbà míràn sí lélèéyí tí gbogbo èyí ni tí mo kà sílẹ̀ tó jẹ́ oúnjẹ olókèlè, àwọn oúnjẹ tiwa n tiwa tí kò bá sí nínú ilé. Èmi ọ̀tún fẹ́ láti jẹ ìrẹsì, mo lè jẹ ìrẹsì elé tí ó ti pọn ródóródó, tí ó pọn rẹ̀rẹ̀rẹ̀, àbí ìkejì ẹbí tirẹ̀ tí ó jẹ́ kò fi gbogbo ara pọ́n tó wọn kí n fi ẹja sí àbí ẹran sí, kí n sì fi àwọn omi ẹlẹ́rìndòdò tí wọ́n rí láti ara èso kí n fi tẹ̀ sí sálẹ̀. Áà ó dára púpọ̀ láti jẹun ọ̀sán ní ibi iṣẹ́.

Ní ìlú ti wa ní ìbíbayìí, coffee i ṣe ohun tí a máa ń jẹ gẹ́gẹ́ bí ohun tó jẹ́ kí, tó jẹ́ kí a lè ṣiṣẹ́ yágíyágí àbi tó jẹ́ pé òun làá máa fi ṣe oúnjẹ àárọ̀. Kì wá ṣe pé àìta coffee ní ìlú mi, coffee wà káàkiri. Sugbon ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo mu coffee rí, òun ni tí m bá ń bọ̀ láti àjò. Boyà mo lọ sí ìlú Èkó, mo n darí bọ̀ nílú Ìbàdàn. Tí m bá dé ibi tí, tí m bá dé Ìdíkọ̀, ibi tí a ti ń gbé ọkọ̀ wá sí Ìbàdàn, màá rí àwọn coffee, àwọn tó ń ta coffee ní àárọ̀ kùtùkùtù. À, ọ̀pọ̀lọpọ̀ wa nínú mọ́tò. A máa ń rà, a máa ń rà ní ọgbọ̀n náírà tí a máa ń rà tí a máa ń mu. Ṣùgbọ́n ní ìlú mi n bí, coffee i ṣe oúnjẹ àárọ̀ rara rara. Tí mbá wa fẹ́ mu coffee lọ́pọ̀lọpọ̀ ìgbà, aá, ó ní coffee tí a ṣe mo mílíìkì ní ìlú mi. Iyun ni a máa ń rà tí a máa ń mu táa fi jẹ búrẹ́dì. Sugbon coffee i ṣe ohun kan gbòógì tí a gbọdọ̀ jẹ ní àárọ̀. Kì í ṣe oúnjẹ àárọ̀ ní, ní ìlú mi. Kì í ṣe se nnkan tí a gbọdọ̀ mu ní àárọ̀. Ó jẹ́ ǹkan to jẹ́ pé àyà bá ni tí ó bá wù wá tí kò bá wù wá. Torí bẹ́ẹ̀, imu coffee múmu o ṣe jẹ́ gbòógì ní ìlú mi. Ẹ̀ẹ̀kan kan tó bá wù wá, a máa mu coffee kò jẹ́ didan. A mu coffee láàárọ̀ kùtùkùtù. Ṣùgbọ́n ní ìlú mi, a máa ń mu mílíìkì gan ní àárọ̀ kùtùkùtù. A máa ń mu mílíìkì gan láàárọ̀ kùtùkùtù. A lè jẹ mílíìkì àti búrẹ́dì. Ǹbọ̀ táwọn aláṣẹ ebò tón ti ẹ̀ tí wa pọ̀ ní àárín wa, wọ́n ti ẹ̀ tí wa kọ́ wa bọ ṣe ń jẹ mílíìkì àti búrẹ́dì láàárọ̀ kùtùkùtù. Ṣùgbọ́n kì í wá ṣe pé dandidan a gbọdọ̀ wá mu coffee ní àárọ̀ kùtùkùtù. Hìhù. Coffee ò sí lára ǹkan tí a máa ń mu. Ṣùgbọ́n èmi nítèmi o, nígbà tí mo sì wà ní ilé ìwé, coffee jẹ́ ǹkan tí mo fẹ́ràn láàárọ̀ kùtùkùtù púpọ̀ jọjọ jojo. Torí èmi mọ̀ bí i tí ń ṣiṣẹ́ ní ara. Ri pe tí mbá ti mu coffee ní àárọ̀ kùtùkùtù, tó bá di alẹ́ ni yóò tó ṣiṣẹ́ nígbà tí m bá fẹ́ ka ìwé. Torí náà, mo máa ń mú ní àárọ̀ kùtùkùtù. Nígbà tí mo bá fẹ́ ka ìwé, ojú mi ó dà wái wái tí ń fi rí àyẹ́ ka ìwé mi ni àwọn ǹkan tí mo fi máa ń mu coffee nù. Ó sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdí tí mo fi máa ń mu coffee náà ní ìlú mi. Àwọn tí a pè ní ọmọ ilé ẹ̀kọ́, ọmọ ilé ìwé, àwọn ọmọ yunifásítì, wọ́n máa ń mu coffee dáradára ní ìlú mi. Torí náà, ti kò le jẹ́ kí wọ́n ráyè kawé ní alẹ́ nígbà tí wọ́n fẹ́ sùn.

Ní siṣe ìmọ́tótó ilé mi, ó jẹ́ ǹnkan tí a máa ń ṣe nígbà tí a bá ti ṣiṣẹ́ láti ọjọ́ àjẹ, Ajẹ Àìkú, àjẹ Ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ, ẹ̀tì. Tó bá wa ti di ìgbà tí gbogbo aráyé wà n lé t'a pè ní Sátidé àti ọjọ́ ìsinmi, ó jẹ́ ìgbà tí mo máa ṣe ìmọ́tótó ilé mi. Bó ti ṣe rí ní ìlú wa náà nìyẹn. Ni Sátidé àti ọjọ́ ìsinmi, òun ni àwọn èèyàn máa ń ṣe ìmọ́tótó ilé wọn. Ó jẹ́ ọjọ́ tó jẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n e lọ sí ibi iṣẹ́, bo ti wù o wù òkéré mọ. Ìgbà tí ẹ́ ti àwọn èèyàn tó sì máa ń lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ Sátidé àti ọjọ́, ọjọ́, ọjọ́ ìsinmi, wọ́n ò pọ̀ jọjọ ní ìlú mi. Torí náà, ọjọ́ Sátidé àti ọjọ́ ìsinmi ni mo fi máa ṣe ìmọ́tótó ilé mi. Ìmọ́tótó náà sì bẹ̀rẹ̀ láti wí pé a fọ ilé ìyàgbẹ́, a fọ ilé ìwẹ̀, a fọ inú ilé, a gbá inú ilé, a nu gbogbo ilẹ̀, a wọ́ kísìnì, a fọ gbogbo abọ́, a tún gbogbo inú ilé ṣe, a mọ apa pa ẹ̀fọn, a pa kòkòrò tó bá fẹ́ máa wọ inú ilé àti oríṣìíríṣìí. Ìbẹ̀ náà lọ ti wà nínú ká mu ká fọ aṣọ dídọ̀ọ̀tí, ká fọ abọ́ dídọ̀ọ̀tí, ká mú ká pon omi sínú ilé, ká mú gbogbo àyíká wa, ká mú ká, ká gba, ká gba èyí tó bá sì níìdí sísán, ká mú ká san gbogbo koríko tí ń bẹ ní àyíká. Ó jẹ́ ìmọ́tótó ilé tí èmi máa ń ṣe. Sùgbọ̀n ní ìlú mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn tí wọ́n ráyè láti ṣe iṣẹ́ ilé ní, ní Sátidé àti ní ọjọ́ ìsinmi, àwọn a máa ṣe tiwọn láàárín ọ̀sẹ̀. Torí náà, nigba tí emi naa bá sì wà ní ilé láàárín ọ̀sẹ̀, kò sí tí ń bá ní iṣẹ́ tí mo fẹ́ ṣe, mo máa se jọjọ. Sùgbọ́n láti ṣe iṣẹ́ púpọ̀ ní inú ilé ọjọ́, ọjọ́ Sátidé àti ọjọ́ ìsinmi, òun ló máa ń bọ́ ṣi jù.

Èdè tí mo fẹ́ràn láti kọ yàtọ̀ sí èdè Yorùbá, èdè Yorùbá àti èdè òyìnbó tí mo mọ̀, òun ni èdè Faransé. Èdè Faransé dára pọ̀ láti kọ torí ní ìlú mi ní ibí, ó ti wà nínú ètò ẹ̀kọ́ fún àwọn ọmọdé láti ilé eko àkọ́bẹ̀rẹ̀ títí tí ó fi wọ, tí ó fi parí ìwé mẹ́fà láti mọ èdè Faransé. Èdè Faransé yìí sì léléyìí, ó jẹ́ èdè tó dára pọ̀ torí wípé àwọn tí wọ́n mọ ó wọn kò pọ̀, wọn kò pọ̀. Àwọn tí ò mọ̀ ló pọ̀ jọjọ. Ó wù mí kí n, kí n kọ èdè yìí torí wípé tí ń bá kọ èdè yìí àti bá àwọn ará Faransé tó ń wá sí ibi iṣẹ́ mi wá gba ìtọ́jú yóò tú rọrùn jọjọ. Ìgbà mìíràn tí a bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ní èdè wa, wọn kò gbọ́, kò sì jẹ́ kí àti tọ́jú wọn kó dára pọ̀. Ṣùgbọ́n ìgbà mi, tí a bá, tí a bá tún sọ èdè òyìnbó, àwọn kan ò tún gbọ́ èdè òyìnbó bí alára ní ọ̀dọ̀ wọn. Ó jẹ́ ohun kan tí kì í jẹ́ kí a lè rí wọn tọ́jú dáradára. Èdè Faransé sì dára, tóri nígbà tó báyá tí olúwa bá gbo àdúrà tí ń bá rayè láti, láti tẹ ọkọ̀ òfuurufú lọ sí ìlú ibómìíràn tí mi ò bá gbọ́ èdè Faransé, tí àwọn tí mo sì fẹ́ lọ bá náà tí wọn ò gbọ́ èdè òyìnbó àbí èdè tí, tíwantíwa Yorùbá tí mò ń sọ nbí kò ní dára láti bá wọn sọ̀rọ̀. Ó sì lè jẹ́ kí n má rí nǹkan tó yẹ kí n rí lọ́dọ̀ wọn, ó lè jẹ́ kí n má mọ̀ nǹkan tó yẹ kí n mọ̀ ní ọ̀dọ̀ wọn. Torí náà mo fẹ́ràn láti kọ èdè Faransé púpọ̀. Mo mọ̀ pé tí ń bá kọ èdè Faransé púpọ̀, yóò tún fún mi ní, ní àwọn ànfàní tó pọ̀ jọjọ láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti wípé bí mo bá tún rí àwọn iṣẹ́ sí àwọn hosipitu àwọn òyìnbó tí ń bẹ ní àyíká wa ní ibí, a tún ti rí iṣẹ́ sí ibẹ̀ yóò tún rọrùn jù.

Àlọ́ apanilẹ́rìn jẹ́ ohun tí mo fẹ́ràn jọ̀jọ̀. À, nítorí náà mo níí, mo níí nǹkan tí ó máa ń pani lẹ́rìn-ín lórí ẹ̀rọ àgbéléwò mi tí mo ti, mo tí mo ti gbà sí orí rẹ̀. Tó jẹ́ pé tí n bá ṣe tán níbi iṣẹ́ àbí tí mo bá wà nínú ilé tí mo ra jòkò mi máa tán, yóò máa sọ oríṣiríṣi, yóò máa pani lẹ́rìn-ín. Ó sì máa ń jẹ́ kí a rí ọgbọ́n kọ́, ó yàtọ̀ sí ìyèn oùn, ó tún máa ń jẹ́ kí èèyàn fi ọkàn balẹ̀. Ìgbà mìíràn tí mo bá fẹ́ sùn, tí mo bá ti tán ṣẹ́gbẹ́ mi tí mo rẹ́yìn rẹ́rìn-ín, aà tí sùn lọ. Ó dára pọ̀ jọ̀jọ̀. Ni ọ̀rọ̀ orí ẹ̀rọ àgbéléwò mi àti àdí ẹ̀rọ ayélùkára mi, èmi gan-an tún ní nǹkan tí ó máa pani lẹ́rìn-ín náà tí mo máa ń jù sí ibẹ̀ ní ẹ̀kan kan tí àwọn èèyàn ó sì mú tí wọ́n ó rojọ́ rojọ́ lábẹ́ rẹ̀ tí wọ́n ó ń sọ pé “àá mo mọ̀, mo mọ̀ síi dáradára o. Aà mo mọ̀ sọ ilé yìí, mo mọ̀ rí elé yìí sọ o. Elé yìí máa tún pa àwọn lẹ́rìn-ín o.” Ó dèjẹ́ nǹkan tó dára pọ̀. Aà ní ká máa pa àwọn èniyàn lẹ́rìn-ín. Ó jẹ́ nǹkan gbòógì tí kò jẹ́ kí àwọn èèyàn máa ń, máa pa ara wọn dànù, ká máa pa ara wọn dànù, ká máa dẹ́mí ara wọn lé gbodò ní ìlú mi. Bó ti jẹ́ pé gbogbo nǹkan le koko koko koko bí ojú ẹja, kò sí pé ká máa pa ara wọn dànù àbí ká máa fi okùn sínú ẹni lọ́rùn. Ká mú ká máa, ká mú okùn sínú, ká so arà ẹni móke àbí ká so owó ẹni mó fàánù àbí ká mú ká bẹ́ sódò ní ọ̀dọ̀, ní ọ̀dọ̀, ní ìlú ọ̀dọ̀ mi níbí. Torí wípé bó bá ti ẹ̀ rọ̀nú, rònú, rònú, tò, rònú lọ, tó bá ti gbé ẹ̀rọ àgbéléwò rẹ tó mu tí wò nà tó gbọ́ àwọn ẹ̀rìnnì bí méjì, mẹ́ta, mẹ́rìn, márùn-ún, aá ọkàn rẹ ó ti balẹ̀. Ẹri, ara rẹ ó ti tù ọ́, ó tún máa wò pé ó dáa. Olúwa tútù ṣe ilé tí ó fi lọ pa ara rẹ̀. Àwọn àlọ́ apanilẹ́rìn ó dára pọ̀. Ó sì máa ń jẹ́ kí ara gbá gaigaí.

Ìgbádùn mi pín sí oríṣìíríṣìí ọ̀nà tí ká sọ nípe ìgbádùn oúnjẹ ni. Oúnjẹ dára púpọ̀ lára ìgbádùn oúnjẹ ṣíṣe pàtàkì. Bí a bá ń jẹun tí a gbádùn rẹ̀, a dàbí ẹni fi igi sí ẹnu tí ń run pákó ni. Torí náà ìgbádùn oúnjẹ dára pọ̀ gidigidi. Torí náà ní ìlú ẹ̀dọ̀ mi níbí tí a bá fẹ́ jẹun, a ma mọ máa ń rí pé ẹja ń bẹ ẹnu rẹ̀, ẹran ń bẹ ẹnu rẹ̀, oríṣìíríṣìí nǹkan tó dára òní ń bẹ ẹnu rẹ̀ láti lè gbádùn rẹ̀ dára dára. Ìgbádùn oúnjẹ ni eyi un o. Nínú ìgbádùn oúnjẹ sì lé lé yìí, ó jẹ àwọn èso tó dára náà sì dà, ó sì wà láti gbádùn oúnjẹ dáadáa. Èmi ni kí ń jẹ àmàlà tán, tó bá se die fẹre fẹ̀, ẹ fẹ́ kí ń mu ọsàn lé lórí, ìyi un náà là ń pè ní ìgbádùn. A máa sọ pé nǹkan tí a bá jẹ, òun la máa rí. Leye mọ́ n gbé fo ní ọ̀dọ̀ mi. Òwe Yorùbá nìyẹn. Torí náà ìgbádùn dára pọ̀. Bí ta bá ti pé tí a bá ti ní ká mú ká pa ìgbádùn oúnjẹ ká pa tí ká tó sọ̀rọ̀, ìgbádùn ara ẹni dára. Tí ènìyàn fọkàn rẹ̀ baálẹ̀, bí ó bá jẹun tán tó ṣiṣẹ́, ẹni tó ṣiṣẹ́ bọ̀ ṣà ṣà ṣà, tú padà sílé jókòó, fi ọkàn rẹ baálẹ̀ fi ẹyni le lé kó mu kí ó sùn, ó tún dára. Nǹkan tí wọ́n ń pè ní ìgbádùn ara ẹni nìyẹn. Àwọn a máa ń sọ ní ìlú ìlú mi pé ìlera lọ́rọ̀ ìlera sì ni ìgbádùn. Bí ó bá ní ìlera pípé ìgbádùn tó mú tó tọ kò sí nínú ayé. Bá túwa fi ká fi rú ìgbádùn tí ká mú ká tọ́jú ara ẹni ká tú fi ìgbádùn náà sílé. Àwọn ìgbádùn kan tú wà. Ṣé ìgbádùn pé ká lọ síbi afẹ́fẹ́ yẹ̀yẹ ni, ká lọ síbi ìnáwó, ká mú ká bá àwọn ènìyàn ká dáwọn lára yá, ká dára wa lára yá, ká rí àwọn ènìyàn wa tí a ti rí tipẹ́ tipẹ́. Arà àwọn ìgbádùn ara, òun náà sì ni ìyàn. Ìgbádùn pín sí oríṣìíríṣìí tó sì jẹ́ pé ó tẹ́mi lọ́rùn jọjọ láti máa gbádùn ni àwọn àtìkò tí o bá dúró tó bá yẹ. Mo lè ṣiṣẹ́ lòótọ́, a lè lọ síbi iṣẹ́ láti àárọ̀ ká mú ká dé ní àṣálẹ́. Ṣùgbọ́n tí a bá mú tí a bá fẹ́ gbádùn ara wa, ó dára láti fi ọkàn ara wa ká fi bá lè ká mú ká wà náà rí ara wa gbádùn.

Ìwé kíkà ó jẹ́ ohun tí mo fẹ́ràn jọjọ níbi iṣẹ́ mi. Láti tọ́jú aláìsàn mo ni láti ka ìwé jọjọ. Àwọn ìwé tí mo sì kà ó pọ̀, ní kí ẹ̀yin bẹ̀rẹ̀ láti ìgbà tí mo parí ilé ìwé, mo ti ṣe digi giri mi tó sì dára torí wípé bí ó bá tẹ̀síwájú, ò ní ní ìmọ̀. Ìmọ̀ sì jẹ́ ohun kan gbòógì tí a fi ń gbé ilé ayé. Torí náà mo fẹ́ràn kí n máa ka ìwé jọjọ. Àwọn ìwé ìgbéléwọ́ kékeré-kékeré náà tí ó tún wà tí wọ́n máa ń pè ní textbook tí wọ́n ti ṣe sínú ìwé kékeré báyìí, mo máa ń rà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti tún ka ìwé, láti tún ní ìmọ̀ kún ìmọ̀. Oríṣiríṣi ìwé sì ni mo máa ń kà o. Mo máa ń ka àwọn ìwé tí wọ́n bá fún wa ní ilé ìjọsìn. Ìwé tí ó lè jẹ́ kí, kí èèyàn dàgbàsókè nínú ẹ̀mí, ó jẹ́ àwọn ìwé tó dára náà láti máa kà tó sì má ń fi ọkàn mi balẹ̀. Àwọn ìwé mìíràn tí mo tún máa ń kà, ó jẹ́ àwọn ìwé ìròyìn. Oríṣiríṣi ìròyìn níbẹ̀ ní, ní ọ̀dọ̀ wa ní ìhín, ìhín tó jẹ́ pé tó o bá kà, ò ní ìmọ̀. Torí bẹ́ẹ̀ mo máa ń ka àwọn ìwé ìròyìn. A ti wípé tí ẹ bá tún fì iyún sílẹ̀, àwọn ìwé tí mo tún máa ń kà náà ni lórí ẹ̀rọ alátagbà ayélujára, lórí ìtẹ́ ìmiléwọ́ mi náà sì wà oríṣiríṣi ìwé ní n bẹ̀ níbẹ̀. A ní àwọn ìwé tó jẹ́ pé ó sọ ìtàn, ìtàn iṣẹ̀mbáyé tí bí ayé ṣe bẹ̀rẹ̀. A ní àwọn ìwé tó sọ bí a ti ṣe ja àwọn ogun kan táwọn ìlú kan fi gba òmìnira. A tún ní àwọn ìwé tó jẹ́ pé a tún lè kà láti ti mọ bí a ṣe ń tọ́jú ilé, bí a ṣe ń tọ́jú ara ẹni, bí a ṣe ń tọ́jú ọmọ, bí a ṣe ń tọ́jú ilé, bá ṣe ń, bá ṣe ń wùwàsí, bá ṣe ń gbé láàárín àwọn ènìyàn, bá ṣe lè para wa mọ́, bá ṣe lè mú, bá ṣe lè ṣe ìmọ̀ toto, ó sì pọ̀ jọjọ. Ìwé kíkà jẹ́ nǹkan tó jẹ́ wípé a gbọdọ̀ máa ka ìwé. A kanlẹ̀ máa ń sọ, àtilẹ̀ máa ń sọ ní ìlú mi níbí pé ò máa kàwé títí títí tó fi kú ni. Tó fi kú ni torí pé ìwé kíkà ó jẹ́ ǹkan gbòógì tí a fi máa ń gbé ilé ayé. Ìwé kíkà dára púpọ̀ lọpọ̀lọpọ̀, èmi sì fẹ́ràn láti máa ka ìwé. Ni ìwé tí mo ti ka tí máa ń ní n má ka ní ẹni méjì mẹ́ta, a ń ka, ń ka àádọ́ta sí ọgọ́ta torí pé ìwé kíkà dára jù jù.

Ilé ìkàwé tí mo kẹ́yìn, nígbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ní ọdún méjì sẹ́yìn, ó sì jẹ́ ìgbà tí mo gba dìgírì mi ní ibi iṣẹ́, ní ibi tí mo lọ kàwé ní sùúku. Nígbà tí mo sì gba dìgírì mi tán, ó dára pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo lọ sin àwọn ìlú mi tó ń pè ní, ẹ́, ẹ́, ìbánirọ̀. Mo lọ sin wọ́n. Nígbà tí mo sì dé, mo, ó dára pọ̀ torí gbogbo nǹkan tí mo kà, náà ni mo fi sí ìṣe nígbà tí mo lọ sin ìlú mi. Nígbà tí ó sì di ọdún tí a mú wọ̀ yìí, mo ti fi ni ní ọkàn wípé, ìn tún, in tun padà lọ sí ilé ìkàwé láti ti lọ ka ìwé síi. Ó dára púpọ̀ láti ka ìwé, mo sì fẹ́ràn láti máa ka ìwé. Ṣùgbọ́n ní ọdún méjì sẹ́yìn tí mo parí ìwé tí mo kà, èyí tó jẹ́ dìgírì mi, inú mi dùn jọjọ torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀, ọ̀pọ̀lọpọ̀ òye ni mo tún ti ní sí. Ó sì, ó sì tẹ́ mi lọ́run, ó dá mi lójú wípé tí mo bá tún padà lọ ilé ìkàwé, a tún mọ̀, a tún dára lá tun ti jẹ́ kí n lè tẹ̀síwájú dáradára níbi iṣẹ́ mi, níbi iṣẹ́ tí mo yàn ní àyo láti, láti tọ́jú àwọn aláìsàn dáradára. Ìwé kíkà ó dára, ó sì jẹ́ ohun tí wọ́n máa ń sọ fún wa ní ìlú tèmi ni wípé, wípé ẹni tó bá kàwé, wọn ló ní ohun gbogbo. Ìwé kíkà dára púpọ̀, ó dára jọjọ, ó máa ń fi ìmọ̀ kún ni, ó máa ń fi ọgbọ́n kún ni, ó máa ń fi òye kún ni, ó máa ń jẹ́ ká rí oríṣiríṣi àwọn ènìyàn, ó máa ń jẹ́ ká pàdé oríṣiríṣi àwọn ènìyàn, ó máa ń fún wa ní àǹfààní lá tun ti mọ ohun tó pọ̀ nínú iṣẹ́, nínú ayé àti ní àyíká wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi. Kí ló dé tí mi ní ń ṣe ìgbéjáde? Ìgbéjáde jẹ́ ohun tó dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀ láti fi ìmọ̀ kún ẹni àti láti fi ìmọ̀ kún àwọn ìyókù. Ni bí ìgbéjáde tí mo ti ṣe, mo ti ṣe ìgbéjáde oríṣiríṣi ọ̀tọ̀otò bií mẹ́ta tó jẹ́ wí pé ibi iṣẹ́ mi ni mo ti kọ́kọ́ gbé jáde. Ni àárín àwọn ènìyàn tí a ti ń ṣiṣẹ́ àti tí àwọn ọ̀gá náà sì mú tán fi òǹtẹ̀ lùú. Ìwé tí mo ti gbé jáde ṣe kékeré. Mo ti gbé bí méjì sí mẹ́ta mo ti gbé jáde. Inú rẹ á kọ́kọ́ bí wọ́n ti ń tọ́jú àìsàn táa pè ní àìsàn ṣúgà táa pè ní diabẹ́tìsì. Mo ti ṣe ìgbéjáde lórí rẹ̀ tó ẹ̀ẹ́méjì tó sì jẹ́ pé ibi iṣẹ́ mi ni a ti kọ́kọ́ gbé jáde tí mo sì pe àwọn ènìyàn tó jẹ́ ọ̀tọ̀ kùlú nínú iṣẹ́ náà tí wọ́n sì, tí mo mọ̀ pé wọ́n ti ń tọ́jú ara ẹni tó tún jẹ́ wí pé àwọn ènìyàn tí mò ń tọ́jú bí méjì sí mẹ́ta ni mo pe láti wá sọ̀rọ̀ ní ibẹ̀ nígbà tí mò ń pe jáde tí wọ́n sì ń rí ìtọ́jú dáradára tí ò sí wàhálà tí ọkàn wọn sì balẹ̀. Ikẹ́ji bí i tirẹ̀ tí mo gbé jáde, òun ní títọ́jú àwọn ọmọdé torí pé mo rí pé ní, ní bí ọdún díẹ̀ sẹ́yìn àwọn ọmọdé tí ó kú ikú kọ́lẹ́rà wọ́n pọ̀ gan ní ìlú ọ̀dọ́ mi ní ibi. Torí bẹ́ẹ̀ ni mo ṣe gbé ìwé náà tí mo gbé jáde pé báwo la ṣe ń tọ́jú àwọn ọmọ tí wọ́n bá ní kọ́lẹ́rà ní àyíká wa tí àfiní, tí ò finìdí ǹkan ńlá tí yóò pa wọ́n, tí wọn ò da ẹ̀mí wọn ní egbodó. Nígbà tí mo gbé jáde inú olùdásílẹ̀ ilé iṣẹ́ mi, inú rẹ̀ dùn jọjọ tó sì jẹ́ pé inú iṣẹ́, inú ilé iṣẹ́ mi náà ni a ti kọ́kọ́ sọ́ táa sì ti kọ́kọ́ gbé jáde táa ti lò ní òǹtẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òbí tí wọ́n ti sọ ọmọ náà fún kọ́lẹ́rà ni mo pe wá tí wọ́n wá sọ̀rọ̀ ní ibẹ̀. Kò te wọn lórùn jọjọ láti sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ó fi ìmọ̀ kún àwọn tí wọ́n ní ọmọ dání tí wọ́n sì fẹ́ jẹ́ kí kọ́lẹ́rà kó gba ọmọ wọn ní títọ́jú àwọn ọmọ tó ní kọ́lẹ́rà. Ìgbà tí mo fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta, ìgbà yẹn ni mò ń ṣe agúnbánirọ̀ mi tí mò ń ṣe ní ọwọ́ tó sì jẹ́ pé mi, mi, tó sì jẹ́ pé mo lè ṣè párí láìpẹ́ yìí, òun náà ni. Ìn ṣe ìgbéjáde miiran ká torí oṣù kẹta ọdún, ọdún tí a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí. Kí á máa gbé ohun jáde, ó máa ń jẹ́ kí ìmọ̀ kún ni, ó máa ń jẹ́ kí òye kún ni, ó sì máa ń jẹ́ kí ìmọ̀ wà ní ìlú fún àwọn tí ó bá fẹ́

Àwọn òṣìṣẹ́ tí mo fẹ́ràn láti máa bá ṣiṣẹ́ ní ibiṣẹ́ mi ojẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n fẹ́ máa mú ìmọ̀ kún ìmọ̀. Oríṣiríṣi òṣìṣẹ́ ni ó wà. Òṣimìíràn wà tó jẹ́ wípé oṣù kan oṣù méjì oṣù mẹ́ta ni ń bọ̀ wá lò ní ibiṣẹ́, ìyẹn ò dára. Torí àwọn tí o fẹ́ lo oṣù kan, tí wọ́n fẹ́ lo oṣù méjì, tí wọ́n fẹ́ lo oṣù mẹ́ta, wọ́n ò tíì rí ẹ̀kọ́ ko tí wọn ó fi kúrò ní ibiṣẹ́ tí wọn ó tún fi lọ sí ibòmíràn. Torí náà, àwọn òṣi tó bá fẹ́ kọ́, tó bá fẹ́ kọ́ ìmọ̀, wọ́n ni ó dára. Àwọn òṣìṣẹ́ mìíràn tún wà tó jẹ́ wípé owó ni tí wọn, tí wọ́n ṣà ti rí owó ni. Torí náà, wọ́n lè lo ọdún kan, kan lo ọdún méjì kan lo mẹ́ta ní ibi iṣẹ́ kí wọ́n má fi ìmọ̀ kún ìmọ̀. Kí wọ́n sá máa gba owó, kí wọ́n máa ya fata, kí wọ́n má jẹun, kí wọ́n má jẹ fata, kí wọ́n máa yan, kí wọ́n máa mú, kí wọ́n máa wọṣọ mo sọ, kí wọ́n máa wọ bàtà mo bàtà. Ìyẹn ò dára púpọ̀. Ṣùgbọ́ àwọn òṣìṣẹ́ tí mo fẹ́ràn láti máa gbà sí láti máa bá ṣiṣẹ́, òun ni wípé, òun ni wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ wípé tí wọ́n bá ṣe ń gba owó, wọn tún fẹ́ fi ìmọ̀ kún ìmọ̀. Wọn fẹ́ bèrè ìbéèrè lọ́wọ́ mi pé bó là tí ń ṣe lé, bó leleyi ṣe rí bá yìí, bó leleyi óò ṣe rí bá yìí, kí ló fa kí ele yìí rí bá yìí àti oríṣiríṣi ni ọwọ́ mi. Torí bẹ́ẹ̀, tí m bá ti rí àwọn òṣìṣẹ́ tí wọ́n fẹ́, tí wọ́n fẹ́ ìmọ̀, inú mi má ń dùn jọjọ. Àwọn tí ò sì fẹ́ ìmọ̀ náà, n ta wọ́n dànù. Mo máa ń súnmọ́ wọn, máa jẹ́ kí wọn mọ̀ pé ìmọ̀ dára pọ̀. Ẹ jẹ́ a ní ìmọ̀, ẹ jẹ́ a fi ara sí ìmọ̀, ẹ jẹ́ a fi ọkàn sí ìmọ̀ kí á lè, kí a lè rí ìmọ̀ tó dára ní ibiṣẹ́. Torí wípé tí ìlú gan bá fẹ́ ẹni tí ó dára ní ibi iṣẹ́, yàtọ̀sí pé ó mọ̀wé, yàtọ̀sí pé ó ti ṣiṣẹ́ níbi tó pọ̀, yàtọ̀sí pé ó ti ṣiṣẹ́ níbi tó tóbi, yàtọ̀sí pé ó ti ṣiṣẹ́ níbi tó lórúkọ. Wọn ò fẹ́ wo kí ni àwọn ìwé-ẹ̀rí tí o ní dáni. Torí náà, oríṣiríṣi ìwé-ẹ̀rí ni mo má ń, mo má ń fi ọkàn wọn sí, mo má ń, mo má ń, mo má ń fún wọn láti lọ ṣe. Àwọn ìwé-ẹ̀rí kan wà tó jẹ́ pé láàárín oṣù kan àti oṣù méjì, o ti rí gbà, o ti, o ti di ti ẹ. Àwọn ìwé-ẹ̀rí mìíràn sì wà tó jẹ́ pé o ní láti lọ sí sukuru ni kí o mú, kí o lọ, kí o lọ láti mú, láti gba àwọn ìwé-ẹ̀rí yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo sì ti bá sọ̀rọ̀, òun ló ti ṣe dáadáa láàárín wọn láti ní ìmọ̀. Ìmọ̀ jẹ́ ohun tó dára. Torí bẹ́ẹ̀, nínú òṣìṣẹ́ tuntun tí mo máa ń wá ni, ṣé eléyì wá ìmọ̀ àbí ilé yìí ń wá owó nìkan? Tí mo bá didí rí ẹni tó ó ń wá owó ó sì tún wá ìmọ̀, inú mi má ń dùn jọjọ.

Ní rírin àjò fún isẹ́, ìgbà tó kẹ́yìn tí mo ṣe èyí, ó jẹ́ ọdún márùn-ún sẹ́yìn. Ó sì jẹ́ ohun tí ó dára pọ̀ torí wípé tó bá fẹ́ rí ibi isẹ́ tí òhun ní ìrìn àjò, ó dára torí láti fi ọkàn sí isẹ́ náà àti láti fi ẹ̀mí sí i. Mo rántí nígbà náà lọ́hùn, ìlú Èkó ni mo ti ń ṣiṣẹ́ tí mo sì máa ń wá láti Ìbàdàn. Tí mo bá wá ti ń rin ìrìn àjò lọ, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló máa wá sí mi ní ọkàn pé à, mo ò gbọ́dọ̀ wá sí ìlú Èkó kí n má rí ǹkan gidi, mo ń padà wá sí ilé. Ó máa jẹ́ kí n tẹra mọ́ṣẹ́. Ìgbà mìíràn mo máa ń ṣe iṣẹ́ ju iṣẹ́ tó yẹ ní ṣe lọ torí pé mo mọ̀ pé à, tí mo bá mu, tí mo bá wá láti ìlú kan wá sí mìíràn, ó jẹ́ kí n fẹ́ padà rí ilé kí n má ní owó tó tó owó, kí n má ní ìdáná. Ìrìn àjò lọ sí ibi iṣẹ́ sì jẹ́ ìrìn àjò tó jẹ́ ìrìn àjò àgbafẹ́. Ó ti a máa fẹ́ràn láti máa gun àwọn ọkọ̀ white tó máa ń gbé ni láti ìlú kan sí ìlú kejì ní ọ̀dọ̀ wa torí wípé afẹ́fẹ́ tó dára ló máa ń fẹ́ sí mi tí mo bá ti jókòó sínú àwọn ọkọ̀ náà nígbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Ní ìrìn àjò lọ sí ibi iṣẹ́, ó jẹ́ ohun tó dára. Ṣùgbọ́n nígbà tí mo ti wá wà ní ìlú Ìbàdàn, tí mo ti wá dúró sí ìlú Ìbàdàn, ìrìn àjò lọ sí ibi iṣẹ́ dára pọ̀ yéeyeye torí náà ìgbà mìíràn mo máa ń gbé mọ́tò gbogbogbò tó jẹ́ mọ́tò tí gbogbo ènìyàn máa ń gbé. Ìgbà mìíràn mo sì máa ń gbé mọ́tò tèmi nìkan náà mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ tó sì jẹ́ ǹkan tí ó dára pọ̀ yéeyeye láti máa lò. Ìgbà mìíràn tó bá ti ṣì jẹ́ wípé òdò tó jẹ́ ìgbà òjò tó sì jẹ́ pé òjò máa ń pa wá kúrò ní ibi iṣẹ́ ni, èmi a máa fẹ́ràn láti gbé mọ́tò tèmi jáde láti lọ sí ibi iṣẹ́ láti lè jẹ́ kí òjò má pa mí púpọ̀. Ṣùgbọ́n ìgbà mìíràn náà tójú òní a bá ṣèrò tí ò sí bí a ṣe rí mọ́tò tí wọ́n gbé jáde, ìgbà mìíràn màá ma wọ ọkọ̀ ìlú òòtù ìlú, ó sì dára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ torí wípé ní ibi iṣẹ́ mi ni ibi báyìí, ibi iṣẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà. Àkọ́kọ́ jẹ́ iṣẹ́ pẹ̀lú àwọn ìṣèjọba gbogbo ìlú mi. Ikéji jẹ́ ìṣ-ìṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ mi. Ikẹta sì jẹ́ ìṣiṣẹ́ pẹ̀lú àwọn tí wọ́n dá ni iṣẹ́ wọn, alá máa ń pè ní aládàáni. Ní ọ̀dọ̀ mi níbí, iṣẹ́ aládàáni ni mò ń ṣe. Àwọn iṣẹ́ aládàáni sìlélè yìí ó jẹ́ iṣẹ́ ta máa ń ṣe ní, ní ó bó sí abala méjì. Abala àárọ̀ wà láti ago mẹ́jọ àárọ̀ sí ago mẹ́-ago mẹ́fà ìrọ̀lẹ́. Abala ọ̀sán, abala ìkéjí ó jẹ́ alẹ́ tó jẹ́ pé láti ago mẹ́fà ìrọ̀lẹ́ sí ago mẹ́fà àárọ̀. Tí màá sì kúrò ńbé ni ago méje sí ago mẹ́jọ àárọ̀. Abala tí ó tú kàn ni àwọn abala ìṣèjọba àtundilẹ̀, ìṣèjọba ìpínlẹ̀. Ní ìṣèjọba ìpínlẹ̀, àwọn máa ń ṣe iṣẹ́ wọn báyìí. Wọ́n ní abala àárọ̀ irun tó wà ní àti ago mẹ́jọ sí ago méjì ọ̀sán. Abala ọ̀sán sì wà láti ago kan ọ̀sán sí ago mẹ́sàn-án, ago méje alẹ́. Abala ikẹta sì wà láti ago méje alẹ́ sí ago méje òwúrọ̀. Abala kẹta bí èyí tìrẹ ní ìlú mi níbí, òun ni ìṣe-ọ́nì ìṣiṣẹ́ pẹ̀lú ìṣèjọba gbogbo orílẹ̀èdè. Ẹyin òun ó sì ní abala mẹ́ta. Abala àárọ̀ láti ago mẹ́jọ sí ago mẹ́ta ọ̀sán. Abala ọ̀sán láti ago méjì ọ̀sán sí ago mẹ́jọ alẹ́. Abala alẹ́ ó sì ní láti ago méje alẹ́ sí ago méje òwúrọ̀. Ṣùgbọ́n ní títè mi níbí, àwọn aládàáni ni èmi ń bá ṣiṣẹ́. Abala méjì sì ló ní abala mẹ́jọ àárọ̀ sí ago abala sí ago mẹ́-ago mẹ́fà ìrọ̀lẹ́. Abala kejì sì jẹ́ ago mẹ́fà ìrọ̀lẹ́ sí ago mẹ́fà ìdájí tó sì jẹ́ pé bí ago méje sí ago mẹ́jọ ni wà tú kúrò ní ibi ìṣẹ́. Ó jẹ́ bí mo ṣe máa ń ṣiṣẹ́ ní ibi báyìí. Wákàtí tí mo wá fi máa ń ṣiṣẹ́ kó máa ń ju ilé yìí lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí nígbà mìíràn, ìlú tí wọ́n ń gbé jẹ́ ìlú kan tí ìgbà mìíràn ó lè má sì mọ́tò tí àwọn ènìyàn tí ó ń bọ̀ wá gba iṣẹ́ tí wọ́n lè fi tète wá gba iṣẹ́. Torí náà mo máa ń dúró bí wákàtí kan ṣá, wákàtí kan lé oye ìgbà tó yẹ kí n kúrò ní ibi iṣẹ́ mi tó sì jẹ́ wípé ó ti yé gbogbo wa, a sì di ìṣẹ́jọ máa ń sè ni.

Ìbáṣepọ̀ tó dára ló wà láàárín èmi àti olórí iṣẹ́ mi. Torí pé mo ti sọ ẹ́, olórí iṣẹ́ mi jẹ́, ìyẹn ó jẹ́ iṣẹ́ aládàáni. Òun ló ní iṣẹ́ rẹ̀ fún ara rẹ̀, tó sì ń bójú tó fún ara rẹ̀. Ọ̀gá pọ̀ ní ibi iṣẹ́ mi lóòótọ́, ṣùgbọ́n òhun gangan ni olórí. Ôhun ló ń san owó fún gbogbo àwa tí a ń ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀. Ìbáṣepọ̀ tó sì gún régé òun ló wà láàárín wa. Nítorí náà, ati bá a sọ̀rọ̀. O, ó rọrùn jọjọ́ fún mi. Tí mo bá fẹ́ bá a sọ̀rọ̀, tí mo bá ti lọ sí ibi tí ó máa ń dúró sí, tí a pè ní ọ́fíìsì rẹ̀. Tí mo bá ti dé bí à tí mo kí dáadáa, mo dúró, mo sọ gbogbo nkan tí mo bá fẹ́ sọ. Eléyî tí ó bá ní láti jẹ́ kó gbe yẹ̀wò díẹ̀, yóò fún mi ní àkókò láti padà wá kí n wá gbọ́ èsì. Eléyï tí ó bá sì ti ní láti gbe yẹ̀wò, yóò fún mi ní èsì, èsì kánmọ́ kánmọ́ ní ojú ẹsẹ̀. Ìbáṣepọ̀ tó gún régé tó wà láàárín mi àti ìbáṣe-- àti olórí ibi iṣẹ́ mi. Ní ìlú tiwa ni ibi tí olórí iṣẹ́ rẹ o bá ní ìbáṣepọ̀ gidi pẹ̀lú rẹ, oo lè pẹ́ lẹ́nu iṣẹ́ náà. Torí jẹ́, jẹ́ pé iṣẹ́ náà ò wù ọ́, òun ni ò ṣe jẹ́ kí ìbáṣepọ̀ rẹ̀ kó gún régé pẹ̀lú olórí ibi iṣẹ́. Ṣùgbọ́n ní ìlú ibo mìíràn, o lè mọ̀ mọ ẹni tí ò'n bá ń ṣiṣẹ́, o sì mọ̀ ma ṣiṣẹ́, oo mọa gba owó iṣẹ́ rẹ̀. Ṣùgbọ́n ní ìlú tèmi n'bí, ìbáṣepọ̀ tó gún régé ló gbọdọ̀ ní pẹ̀lú àwọn ènìyàn tí ẹ jọ n'ṣiṣẹ́. ìÀjẹ́bẹ́ ẹ, olúwa rẹ̀, ó fẹ́ fi iṣẹ́ rẹ̀ ta'yín ni. Àti pé níbi, ní, ní ìbáṣepọ̀ gidi pẹ̀lú ẹni tó wà ní ibi iṣẹ́, ó jẹ́ nǹkan tí a máa ń pè ní àmì pé èèyàn ń bú ọlá fún ẹni tí èèyàn n bá ṣiṣẹ́ ní ìlú ọ̀dọ̀ mi. Tó bá sì bú ọlá fún ènìyàn, o gbọdọ̀ ní ìbáṣepọ̀ tó dára, tó gún régé, tó dangajìà pẹ̀lú ẹni náà tí ò n bá ń ṣiṣẹ́. Ó sì jẹ́ nǹkan gbóògì tí a máa ń ṣe ní ìlú ọ̀dọ̀ mi. A máa ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú ẹni tí a bá ṣiṣẹ́. Pàtàkì jùlọ láti lè pẹ́ lẹ́nu iṣẹ́ náà àti láti lè wúlò ni ẹnu iṣẹ́.

Ní rírà ẹ̀rọ ayárabíàṣá tuntun, mo rà kan ní ọdún tó kọjá, tó sì jẹ́ wípé ó ti wá rọrùn jọjọ láti ra ẹ̀rọ ayárabíàṣá lá, ní ìlú mi. Ní rírà ẹlẹ́rọ ayárabíàṣá mi, mo, ó ní eléyìí tí mo lò tí mo fi rà á. Alákoko tí mo lò, òun ni àwọn ṣán díẹ̀díẹ̀. Tó bá ti, bá dé ibi, ìgbà tí mo dé ibi ṣán díẹ̀díẹ̀ náà, mo ní, "È ló ni mo ní dání tí mo fẹ́ fi sílẹ̀." Kò sì ṣóye tí mo ní dání. Wọ́n sì bá ń wá ẹ̀rọ ayé, ayé, ayárabíàṣá díẹ̀ tí owó mi ká, mo ṣe oríṣìíríṣìí ìforúkọ sílẹ̀, ìfi nọ́mbà sílẹ̀ àti ìfi àwọn tí ó dúró fún mi sílẹ̀ láti gba ẹ̀rọ ayélubíàṣá náà. Nígbà tó sì mú, tó sì ṣe díẹ̀, gbogbo rẹ̀ ni, ẹh, wọ́n sáré sọ, wọ́n fi sí orí ayárabíàṣá náà tí wọ́n ṣe sí orí rẹ̀. Tó sì jẹ́ pé kátòrí wákàtí kan ò tíì ṣe tán pẹ̀lú ohun tí mo fẹ́ ṣe. Ǹkan mìíràn tí, tí mo tún lè lò láti ra ẹ̀rọ ayé, ayé, ayárabíàṣá mi, òun ní pé kí n kó owó mi dání ṣángílétì. Bí bá ti dé bẹ́ẹ̀, kí n náwó sí eléyì tí owó mi ká, kí n sì mọ rà á bọ̀. Ṣùgbọ́n ní ìlú mi níbí, nígbà tí wọ́n ti bẹ́ẹ̀ tí gbé ká mọ̀ ṣán díẹ̀díẹ̀ tí wọ́n ti gbé dé rẹ̀, a ti rà ẹ̀rọ ayárabíàṣá tí ẹ̀ tún tí wá rọrùn gan-gidigidi. Ó rọrùn dé bí wípé, tọ bá ní owó kékeré à é, ó gbé fóònù ẹ ohun tó jẹ́ kí ọkàn mi báà lẹ̀ pọ̀, tó jẹ́ kí ọkàn mi báà lẹ̀ jẹ́ ẹ jọ pé tí n bá ti ẹ́ fẹ́ ní owó tó pọ̀ láti ra ayárabíàṣá mi, tí bá ti ní owó díẹ̀ tí mo kó lọ bẹ́ẹ̀, wọ́n ó bá ń mú eléyì tó ṣe mọ́nbe tí owó mi ká. Wọn ó fún mi, n sì máa san díẹ̀díẹ̀. San díẹ̀díẹ̀ sì lé léyìí. Ó ká oṣù kan, ó ká oṣù méjì, àwọn oloṣù mẹ́ta wà, oloṣù mẹ́rin wà, oloṣù márùn-ún wà. Torí pé díẹ̀díẹ̀ díẹ̀ ló mọ ṣán, títí tí owó rẹ yóò fi pé. Àwọn tó tún wà bí tirẹ̀, òun ní sísan ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Àwọn ọlọ̀sẹ̀ẹ̀sẹ̀ náà wà, tó jẹ́pé ó mọ ṣánwo lọ̀sẹ̀osẹ̀. Àwọn fi ṣánwo lójoojúmọ́ náà sì wà pẹ̀lú. Ṣùgbọ́n nígbà tí mo gba ẹ̀rọ ayárabíàṣá tẹ̀mi, oṣooṣù ni mo fi san. Mo ti fi oṣù mẹ́ta san tí mo sì ti san tán láti oṣù kéwàá ni ọdún tó kọjá.

Sísín jẹ́ oun tí ó máa ń bá ni ní ẹja fún, tó sì máa ń bá ni ní ojiji Nígbà tí n bá sín, màá fẹ́ sáré fún owó bó ẹnu mi, màá fẹ́ wù àyíká. Hun gba, ta ló ríi? Ti ó gbọ́ tani olúwa rè ti sísín ni ara. Torí sísín jẹ́ oun tí ó jẹ́ wípé ó máa ń bá ni ní ojiji, òun náà ó lè sá bọ́ ọta nínú ẹnu ẹnu ẹnu ènìyàn. Torí bẹ́ẹ̀ ni mo se máa ń fẹ́ mọ̀ pé ẹnu mi wà ní mímọ̀ ìmọ́tótó ní gbogbo ìgbà. Torí sísín lè jáde ní ìgbàkúgbà tó jẹ́ ǹkan tí kì í sọ fún èèyàn pé mò ń bọ̀ o, kì í sọ fún èèyàn pé à, mo ti fẹ́ sín, ọ́ yà para mó. Sísín ò tí ì jábà ni, yóò jábà ni lójijì ni kò sì dára. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá sì sín, tí wọ́n bá sín tí ò da, ó jẹ́ ìwà burúkú, ìwà ìwà ìwà ọ̀bùn ní ọ̀dọ̀ wa ní ìhìn. Ẹni tí ó bá sín tí ò tẹ̀sí gbogbo è jábájábá tí ó sín sáwọn èèyàn lára tí kò ì tí ì para mọ́, ó máa ń jẹ́ ìwà ọ̀bùn ti inú àwọn èèyàn sì dùn. Ìgbà mí ẹlòmíràn ẹlòmíràn a máa bá wọn bí wọ́n ma bínú pé, ẹṣe á sín sí mi lára báyìí. Kilodẹ tẹ̀lé wọn tẹ̀lé kó ara yín ní ìjánu, kò sì jẹ́ ǹkan tí ó dára. Ó máa ń mú ojú ti ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Torí bẹ́ẹ̀ torí náà tí n bá fẹ́ sín, mo máa ń rí pé n ò ì tí kó ara mi ní ìjánu, n ò ì tí yá sín, n ò tí yá para mọ́, mo ta ara giri torí kí àwọn èèyàn má dàá sọ̀rọ̀. Ìgbà mí ẹ sísín kò sì síbi tí ò tí lè bá ni. Ó lè bá mi nínú ilé, ó lè bá mi níbi iṣẹ́, ó lè bá mi níbi ìdíkọ̀, ó lè bá mi níbi tí a bá ti ń ra oúnjẹ, ó lè bá mi níbi tí a bá ti ń dá, a bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀, ó lè bá mi níbi tí a bá ti ń kí ọ̀rẹ́ tuntun, ó lè bá mi níbi tí a bá ti ń lọ tá ń ṣe ìnáwó, ó lè bí mi dá níbi tí a bá ti ń dáná gbogbogbò. Kò sí bí àti sísín ò lè bá ni. Torí náà èèyàn sì lè fi ọkàn rẹ̀, osì lè gbọdọ̀ fòrí sí pé ìmọ́tótó ara jẹ́ oun tó jọjú ní sísín.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, oríṣiríṣi ohun ni mo máa ń gbọ́. Ìgbà mìíràn, màá fi ẹ̀rọ ayárabíàṣá mi, màá fi sí rédíò, yóò máa ń kọ orin, yóò máa ṣe oríṣiríṣi àwọn ètò táwọn èèyàn ó mọ̀ ọ gbọ́, tí wọ́n ò mọ̀ tètè balẹ̀, táwọn náà ò mọ̀ ọ gbọ́. Ìgbà mìíràn sì léle yìí, n sì mọ nǹkan tí mo máa ń tìbé tí ì mi. Ìlòra tìbé tí ó ṣọ́ pé èmi nìkan ni ì ń mọ̀ ọ gbọ́. Mo mọ̀ gbọ́ oríṣiríṣi ètò, ètò tó mú tó fi kọ́ni lọ́gbọ́n tí a ń ṣe ní orí ẹ̀yẹ, ẹ̀rọ ayárabíàṣá àyélujára ní oríṣiríṣi ní mo máa ń gbọ́. Ìgbà mìíràn sì léle yìí, a wù mí láti máa gbọ́ orin, orin sì dára pọ̀ láti máa gbọ́. Torí ìgbà mìíràn tí mo bá wà nínú, nínú ọkọ̀, ìgbà mìíràn ọkọ̀ a máa dúró. A máa dúró fún bí i wákàtí kan, ìgbà mìíràn nígbà tí n ò bá rí ọ̀nà kọjá. Torí bẹ́ẹ̀, eléyi ti a fi mọ́ ọ rójọ́ àbí tí a fi mọ́ ọ sọ̀rọ̀ kan tí ò dára, tí a fi máa ń bu àwọn ìjọba àbí tí a fi máa ń bu àwọn ará wa, tí a fi máa ń ṣì ri àríwésí sí ọlọ́kọ̀ àbí sí ẹni tí ń bá gba owó nínú ọkọ̀, èmi a máa fi ẹ̀rọ mi sí inú etí mi. A ń gbé ẹ̀rọ ayélujára mi, n ń bu ọwọ́ sí orí, orí ẹ̀rọ ayélujára, n ń wa orin tó dára, ohun tó ṣe ọkàn dáradára, tó fi ọkàn balẹ̀. N rora máa ń tẹ́tí sí, ó sì jẹ́ ọ̀nà kan tí òfin máa ń, òfin máa ń kó ara mi ní ìjánu nínú ọkọ̀. Torí náà Olúwa rẹ ò ní dá sí ọ̀rọ̀ tí ò kan. Olúwa rẹ ò ní sọ ọ̀rọ̀ tí ò dára. Olúwa rẹ ò ní ṣe eni tí ò yẹ kó ṣẹ. Olúwa rẹ ò dẹ̀tú ní í ṣe ohun tí ò yẹ kó ṣe. Ó jẹ́ bí mo ṣe máa ń ṣe nínú ọkọ̀. Ìgbà mìíràn sì léle yìí tí ọkọ̀ bá dúró pẹ́ tí tí tí kò tí kò lọ, a máa bọ́lẹ̀ nínú ọkọ̀. Èmi a máa bọ́lẹ̀ nínú ọkọ̀ tí ń fi ẹsẹ̀ mi, tí ń fi d'ora orin dé ilé. Tó bá ti jẹ́ wí pé díẹ̀ náà ló kù, kí n débi tí mo ń lọ.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ibi iṣẹ́ mi ni à ti pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀, ó máa ń délé bá mi. Nígbà tí mo bá ní bí aláìsàn bí ogún àbí ọgbọ̀n láti tọ́jú tó sì jẹ́ pé èmi nìkan ni mo lè tọ́jú wọn, tó ti ja, tó ti dára àti bó ti yẹ, èmi a máa pàrọ̀ ọkàn mi ò láti ṣe géérí. Èmi a máa wo ago wípé ní wákàtí kan sí méjì ló yẹn dẹ́yàn mẹ́wàá lóhùn, ní wákàtí méjì sí mẹ́ta ló yẹn dẹ́yàn o gbon lóhùn. Torí bẹ́ẹ̀ náà èmi a máa para mọ́, màá pa ọkàn mi pọ̀ sí ojú kan torí náà, èmi sì tètè á mú àwọn aláìsàn tí ọ̀rọ̀ wọn bá jọra, èmi sì tètè mú wọn sí ojú kan, tètè dá wọn lóhùn. Àwọ́n tí bá ripé ọ̀rọ̀ wọn, yóò nílò kí n kọ́kọ́ dìde, kí n lọ sí ọ́fíìsì elé, kí n lọ sí ibi ìgbékèjí, ibi ìkẹta tó lè dá wọn lóhùn. Èmi a máa fi wọ́n sí ikehin tí ń sì tètè dá wọn sáájú lóhùn. Nígbà tí mo bá fi máa dá wọn náà lóhùn, ọkàn mi ò ti balẹ̀ pé èèyàn méjì sí mẹ́ta ló kù tí mo fẹ́ dá lóhùn. Ó jẹ́ bí mo ṣe máa ń pa ọ̀rọ̀ ọkàn mi pọ̀ ní ibi iṣẹ́. Ìgbà mìíràn sì ní eleyi tí iṣẹ́ bá pọ̀ jọjọ, èmi a máa pe àwọn ọ̀gá pé ẹ fún mi ní àwọn ṣẹ́bì méjì sí mẹ́ta láti lè tètè ṣe iṣẹ́ ẹ ní ojú ọjọ́. Torí mo mọ̀ pé àwọn aláìsàn náà wọn ò fẹ́ padà lọ ilé wọn, wọ́n sì fẹ́ padà dé ilé wọn kí alẹ́ tó lẹ́, kò sì ní dà. Ó jẹ́ pé ai yara tèmi ni yóò fi kó bá àwọn tí wọn ò fi ní tètè rí ọkọ̀ tí wọ́n wọ̀ dé ilé. Torí náà bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ nìkan. Ìgbà tí mo bá ti ṣe iṣẹ́ ní oríṣiríṣi ìgbà tí mo ti ṣe tó jẹ́ wípé ká tó rí wákàtí méjì sí mẹ́ta, gbogbo iṣẹ́ tó dàbí háà bó ò ní ṣe é tó ṣe adúrú iṣẹ́ yẹn, gbogbo rẹ̀ ni ó fà á tí gbogbo àwọn tó sì yẹ kí n dá lóhùn tí mo ò lè dá wọn lóhùn ní ojú ọjọ́. Ó jẹ́ ohun tí ọ̀gá mi fi fẹ́ràn mi gidigidi ní ibi iṣẹ́. Wọ́n mọ̀ pé kò sí bí iṣẹ́ ṣe lè pọ̀ tó kí kia mo tí wọn balẹ̀, mo ti tètè rí gbogbo ẹni tó yẹ kí n rí, mo ti tètè ṣe ohun tó yẹ kí n ṣe, mo ti tètè dẹ́ń tí ó yẹ kí n dá lóhùn. Ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ò bá sì jẹ́ pé èmi nìkan kọ́ ni ò dá lóhùn, ẹni tí tètè sé ilé tí ó kàn mí, tí ó kàn mí pè, ògì tó yẹ kí n ṣe, tètè ni kí wọn lọ síbi tí ó yẹ kí wọ́n ti dá wọn lóhùn jọjọ. Ó jẹ́ bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi ní ibi iṣẹ́, ó sì máa ń jẹ́ kí iṣẹ́ kó mọ́ wọlé ní ọ̀dọ̀.

Wíwọ àwòrán ní ojoojúmọ́, ó jẹ́ ohun tí wọ́n máa ń ṣe gan ní ọ̀pọ̀lọpọ̀. Mo máa ń wo àwòrán tó ẹ márùn-ún ní ojúmọ́. Nígbà tí mu ti bá jí máa wo àwòrán, màá wo ojú mi ṣé pin wà ní ojú mi, tí mo lè dìde yá fọwọ́ yọ kí ènìyàn méjì mẹ́ta só tó mọ rí mi. Ìrírìn tí mo ti máa ń mu, tí mo ti máa ń fi ọkàn sí, òun ni tí n bá ń lọ sí ibi iṣẹ́, màá wo àwòrán dára dára láti rí pé gbogbó irun ojú, gbogbó rẹ̀ wà ní dára dára, gbogbó irun ojú wà ní dára dára, gbogbo kírìmù tí wọ́n fi pa ojú náà ó dúró dára dára. Èmi máa tú máa wò pé ṣé ẹ̀tẹ̀ mi dúró dára, ṣé kò ṣé lè tó bẹ́, ṣé kò ṣé lè tó rí ṣàkàṣàka nínú rẹ̀. Àwo níbo ojú, ó jẹ́ kí ènìyàn máa mọ bí ojú rẹ ṣe rí, kó tó kúro nle. Ẹni tí ó bá wọ́kọ̀ rí ni kó fẹ́ kíni lọ́nà àbí ẹni tí ó bá wọ́kọ̀ rí nínú ibi iṣẹ́, àbí ní aláìsàn tí mo bá kọ́ fẹ́ dá lóhùn. Ojú ni wọ́n á kọ́kọ́ wò pé bóhùn ni ojú arábìnrin ṣe rí. Ṣé ojú rẹ̀ dára, ṣé ó dára, ṣé o mọ́, ṣé gbónà tó kan gbóná rẹ̀, tó ṣe òun tó kan á, kó tó mọ̀ ọ̀. Ojú wíwò dára pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Tori náà tí n bá ti dé láti ibi iṣẹ́, èmi a máa wo ojú pé á ṣé iṣẹ́ náà ò pọ̀jù fún mi lónìí ṣé gbogbo ojú mi ti rí wúruwúrú. Bí ó bá sì ti rí wúruwúrú, mo máa bọ́ sí ilé ìwẹ̀, màá máa wẹ̀, màá máa sun orun wákàtí kan sí méjì láti jẹ́ kí ojú náà kó tú mu kó tú lọ́lẹ̀, tó tú tú lọ́lẹ̀ kó ṣe é wò, kó ṣe é rí. Toba tun ṣé díẹ̀ ni owó ìrọ̀lẹ́ tí mò ń dáná lọ́wọ́, mò máa wo ojú mi wípé ṣé ojú yi so ti gùn régé torí ogun tó bá gún régé, òun ló dára kí àwọn ènìyàn máa rí ní àdúgbò. K'iṣe ojú tó fàro, k'ìṣe ojú tó ri rádarada, k'ìṣe ojú tó rí wúruwúrú. Tí mo bá ti fẹ́ sùn ní alẹ́ náà, màá máa wo ojú bí iṣẹ́ ojú yìí dá. Ṣé ènìyí tí iṣẹ́ tí mo ṣe lónìí kò tí jẹ́ kí ojú ìkó ri wúruwúrú. Ẹni á wúwo àwòrán ó dára pọ̀lọ́pọ̀lọ́pọ̀. Àwọn obìnrin ti ẹ mọ̀ láti máa wo àwòrán dára dára. A máa wo àwòrán dáradára tó sì jẹ́ pé òun tó dára ni láti máa ṣe.

Mo mọ̀ bí a ti ń fò jọjọ nígbà tí mo wà ní ilé ìwé. Nígbà náà kí n tó parí ilé ìwé, ilé ìwé, ẹ, ọlọ́dún mẹ́fà mi. Mo jẹ́ ọmọ tó-- mo jẹ́ ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ tó mọ̀ bí a ti ń fò gidigidi. Ẹ̀mí sì ni ọ̀gá wọn gan-an, tó wá di pé a fẹ́ lọ sí ibi tí a ti fẹ́ fò láti gba ifẹ́ ẹyẹ. Ẹ̀mí ni ó máa ń jẹ́ ẹni tí ó máa ń, tí ó máa ń kó wọn lọ. Ẹ̀mí ló sì máa ń ṣe dáradára jù ní ibi bẹ́ẹ̀. Ní fífò ó jẹ́, ẹ, ó jẹ́ ìdárayá tó dára láti máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló wà. Ìkan wà tí a máa ń ṣe lórí igi. Ìkan wà tí a máa ń ṣe lórí igi fúrufúru tí wọ́n ti mọ, tí wọ́n ti mọ, tí wọ́n, tí wọ́n ṣe láti ibi tí wọ́n ti ń ṣe igi ta máa ń ṣe ní orí rẹ̀, di ní orí rẹ̀. Ìkan tún wà tó jẹ́ pé, tí wọ́n pé a máa ń ṣe bí ẹni fẹ́ ṣubú ni, ṣùgbọ́n ẹni tí ó bá ti mọ̀ ọ́n ṣe dáadáa kò ní ṣubú. Fífò dára lọ́pọ̀lọpọ̀. Ó dára kí ẹ̀yàn máa fò torí bẹ́ẹ̀. Kí ẹ̀yàn bá ń ṣe àwọn nǹkan báyìí láti máa ṣe olúwa rẹ̀ ò ní tóbi púpọ̀. Ní gbogbo ẹ̀mí ni ọ̀rá dì sárá, ọ̀rá dì sárá. Ẹnìkan ti tóbi jù, ẹni kan lè, ẹni kan ti tóbi jù, gbogbo eyi òun, gbogbo àwọn ọ̀rá tó mọ́ dì sí ara òun yóò yọ́ dànù torí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn kí a máa fò jọjọ. Ní fífò sílé léyìí, ó jẹ́ ohun tó jẹ́ pé tó bá ti lè mọ̀ ọ́n ṣe, o lè dá léṣẹ̀, o lè dá lórí, o sì lè dá lápá. Ẹlòmíràn máa ń sọ wípé, à, ẹ, kó má lọ dá lórí, kó má lọ fẹsẹ̀ rọ́, kó má lọ fa wá parọ́. Kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ bá bà ti ń sọ̀rọ̀ fífò. Fífò dára jójó. Ó fa dára jójó. Kò sí ẹni tí ó dá lórí, kò sí ẹni tí ó dá lápá, kò sí ẹni tí ó dá lọ́rùn tí ó bá ti mọ̀ ọ́n ṣe. Kííko di mí mọ̀ nígbà tí wọ́n kọ́ mi ní ìlú nígbà náà lọ́hùn, tí ọ̀gá wa kọ́ mi. Kò kọ́kó rọrùn nígbà tí mo dé lé gbogbo ara níro mi. Ṣùgbọ́n ní báyìí, ó ti wà, mo ti wá rọrùn. Ní a fẹ́ràn láti máa fò jọjọ. Fífò sì dára láti máa fò lọ́pọ̀lọpọ̀ torí gbogbo ọ̀rá ara tí ó fi yóò le yọ dànù kúrò nílé.

Ní ṣíṣètò ìsọ̀rọ̀ níbi iṣẹ́, a ti mọ̀ láti sọ̀rọ̀ láárín ẹgbẹ́. Ó jẹ́ ohun tó mu tó dára jọ lọ́pọ̀lọpọ̀ torí oríṣiríṣi ló wà. Àwọn ọ̀gá kan wà tí jẹ pé àwọn ló tẹ̀lé mi, àwọn ọ̀gá kan wà tí jẹ pé àwọn ló tẹ̀lé àwọn ọ̀gá tí mo tẹ̀lé. Àwọn ọ̀gá kan naa tan pelu àwọn ọ̀gá tí mo tẹ̀lé, tí mo tẹ̀lé. Bẹ́ẹ̀ ló ṣe lọ síwájú, síwájú àti síwájú sí i. Torí náà, bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ní ibi iṣẹ́, a máa mọ̀ láti bá ẹni sọ̀rọ̀. Láti bára ẹni sọ̀rọ̀ ní ọ̀na tó jẹ pé, pé Olúwàre ó fi lè ní ọ̀rẹ́ tó pọ̀. Olúwàre ó fi lè sọ̀rọ̀ tó dára lẹ́nu. Ọ̀rọ̀ tí eeyàn, tí mo gbọ́dọ̀ sì gbọdọ̀ sọ níbi iṣẹ́, ó jẹ́ ọ̀rọ̀ tó gbọdọ̀ jẹ́ ọ̀rọ̀ gidi, ọ̀rọ̀ ìtùnnú, ọ̀rọ̀ ìdùnnú, ọ̀rọ̀ tó dára láàárín ẹgbẹ́. T ì ṣ'ọ̀rọ̀ eebú, tí ì ṣẹ ọ̀rọ̀ pe a bá ara ẹni jà. Torí wipé, torí ni pé tí ẹnikeni o ba mo ọ̀rọ̀ sọ, àwọn ènìyàn ò mọ sá fún un, àwọn ènìyàn ò ní fẹ́ sún mo. Wọn o wo pé "à, títí ẹ̀ gan-an tí ẹ ti poju ká tó mu, ká tó ṣe ẹyokan, á sọ méjì." Yóò ti sọ gbólohun radadara kan tí ó sì dá láti mọ̀ síbẹ̀. Torí bẹ́ẹ̀, níbí bára ẹni sọ̀rọ̀ níbi iṣẹ́, èmi a máa wojú o. A máa wo, à, ẹleyii lo jẹ́ ọ̀gá ọ̀gá, ìwọ ló jẹ́ ọ̀gá, ìwọ ló jẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. Ó sì jẹ́ nnkan tí wọ́n fi fẹ́ràn mi púpọ̀ jù jọ́jọ́. Torí pé mo mọ̀ bí a ti ń wí ba onikalukù wọ́n sọ̀rọ̀. Èmi ò ní máa ṣí ṣúkú ṣúkú. Àwọn kan wà tí wọ́n kii bámi sọ̀rọ̀ níbi iṣẹ́, wọ́n mọ dí kunkun kúnkún kaakiri ni ìyẹn ò sì dára pọ̀. Ṣùgbọ́n níbí mo ti jẹ́ o, èmi wẹ ẹ gbogbo ènìyàn ni mo máa bá sọ̀rọ̀ ní ibi iṣẹ́. Àti àwọn ọ̀gá, àti àwọn ẹni tí à ń tọ́jú, àti àwọn aláìsàn. Mo mọ bí a ti ń bá sọ̀rọ̀. Baá fẹ́ bá ẹlẹgbẹ́ ẹni sọ̀rọ̀ tó jẹ́ ọ̀gá, a máa fi, a máa fi ọ̀wọ̀ díẹ̀dẹ̀ díẹ̀ a máa fi bá sọ̀rọ̀. Tó bá tí je ẹni tó jẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá, a máa fi ọ̀wọ̀ púpọ̀ bá sọ̀rọ̀. Ẹni tó bá tọ́ jẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá bí ẹni tó ní ibi iṣẹ́, a máa bu ìyí kún wọn gan-an tí a bá ń sọ̀rọ̀. Tó bá sì jẹ́ pé àwọn tí à ń tọ́jú, oríṣiríṣi ló wà. Àwọn ènìyàn tó lówó wà láàárín wọn, àwọn tí ò lówó wà láàárín wọn. Mo máa ń fi, mo máa ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ bá gbogbo wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn ènìyàn tì mo tun maa n fi tọ̀wọ̀tọ̀wọ̀ bá sọ̀rọ̀ jù, òun ni àwọn ènìyàn tí jẹ pé wọ́n nífon leekana, won lomo ni ilu okeere, mo maa n fi towotowo bawon soro gidi gan gan ti o ba fi towotowo bawon soro, won le gba ise ni owo re. Nitori naa, mo maa n ba awon eniyan soro towotowo.

Mo mọ̀ bí a ti ń pẹja ní ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí mo wà ní ilé ìwé, ó jẹ́ ohun tí mo lò láti jẹ́ kí n rí owó ilé ìwé mi san. Mo mọ bí a ti ń pẹja, ṣe bí kí á fi àwọn pá ìjà ni, àbí kí á dára fi igi àti ìṣó ṣóńṣó ká fi pa ẹja, ká dára fi kínì kékeré ní etí rẹ̀ láti fi tan àwọn ẹja jẹ, láti wá sí ibi ìṣó ṣóńṣó náà. Kò sí gbogbo ọ̀nà tí mi mọ̀ láti fi pa ẹja. Nǹkan tún wà tó jẹ́ wípé a máa ń dàbù odò. Níni dàbù odò náà, a bọ́ sínú odò, a ru ìyẹ̀pẹ̀ tó ga, a fi dà odò dúró láti má jẹ́ kó kọjá. A máa pa ẹja náà báyẹn, a máa bọ ẹja náà báyẹn, a máa dàbù odò. Kò sí ọ̀nà tí mo mọ̀ láti fi pa odò, láti fi pa ẹja. Torí nígbà tí à ń gbé ní ìlú òkè, nígbà náà a máa ń pè é ní ìlú òkè ní ìlú Ọ̀ṣun. Iṣẹ́ apẹja, òun ni mo yàn láàyò pẹ̀lú ẹbí mi, pẹ̀lú bàbá mi àti ìyá mi láti máa ṣe. A sì mọ̀ bá ti ń pẹja pọ̀ torí pé ẹja lówó lórí nígbà náà. Nígbà náà sì léleyì, tá bá tí lè já pa ẹja ní nlá bayi ọgbọ̀n náírà, tá bá pa níbẹ̀, ní orí rẹ̀, ó ti tó láti fi san owó ilé ìwé, láti fi san owó aṣọ, láti san owó bàtà ilé ìwé, àbí láti fi ra aṣọ ilé ìwé, láti fi san owó àwọn, àwọn exam kékeré-kékeré tí, tí a máa ń pè ní ìdánwò tí a máa ń ṣe. Ẹja pípa ó jẹ́ ǹkan tí ó rọ̀ mí lọ́rùn láti ṣe torí pé nǹkan tí mo jógun bá lọ́wọ́ àwọn òbí mi ni. Ẹja, ẹja pípa ní odò ó sì rọrùn ní ayé ìgbà náà. Ṣùgbọ́n ní ìlú tí mò ń gbé níbí báyìí, mi í tí ì rí ọ, láti máa pẹja torí odò ò pọ̀ ní ibi tí mò ń gbé. Ṣùgbọ́n ní ìlú òkè, kó tó rin maili kan sí méjì, ó ti rí bí odò mẹ́ta sí mẹ́rin àti pa ẹja ó rọrùn jọjọ ní ìlú òkè. Ṣùgbọ́n ní àwọn ibi tí a tún ti máa ń pa ẹja dáadáa ní ìlú mi nbí, ó jẹ́ àwọn ìgbèríko, àwọn etí, àwọn etígbó, àwọn ìgbèríko, àwọn ọjà oko. Ibẹ̀ tún ní ẹja pípa tí mo tó ti wọ́pọ̀

Tábìlì ibi iṣẹ́ mi, ó jẹ́ èyí tí ó dára pọ̀. Ó fẹ̀, ó wù, ó tóbi láti gba oríṣiríṣi àwọn ènìyàn láti jókòó sí iwájú rẹ̀, láti lè bá mi sọ̀rọ̀, láti lè dá wọn lóhùn, láti lè tọ́jú wọn bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Tábìlì ibi iṣẹ́ mi ó jẹ́ eléyìí tí a fi igi ṣe. Igi tí a fi ṣe náà, igi tó máa ń yọ bọ́lọ́bọ́lọ́ ìyùn ni. Ó jẹ́ kó mú, ó jẹ́ kó dùn wò lójú, ó jẹ́ kó rẹwà, ó jẹ́ kó rẹwà, a ṣe ó ṣe ferẹgẹdẹ. Igi náà ni a fi ṣe gbogbo ẹsẹ̀ rẹ̀. Ẹsẹ̀ rẹ̀ sì dára yéreyé yéyeyéye tó jẹ́ wí pé kì í ṣe pé ìkan tẹ̀ sí iwájú, kì í ṣe pé ìkan tẹ̀ sí ẹ̀yìn. Ni tábìlì ibi iṣẹ́ mi ṣíléle. Ó jẹ́ ilé tó jẹ́ pé nígbà tí a gbé sí inú ibi tí yàrá ibi tí ó wà, ó mọ́ ó gba ọ̀pọ̀lọpọ̀ ààyè tó jẹ́ wí pé ẹni tí ó bá kọ nbọ̀ láti ìta, tábìlì náà ni ó kọ́kọ́ kọjú sí. Yóò sì lè jókòó sí iwájú rẹ̀ láti bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, láti jẹ́ kí n lè dá wọn lóhùn, kí n lè dawọn lóhùn bó ti tọ́ àti bó ṣe yẹ. Oríṣiríṣi tábìlì ló wà ní ibi iṣẹ́ mi ṣùgbọ́n tite mi, igi ni a fi ṣe. Oríṣiríṣi tábìlì mìíràn tó tún wà ní ibi iṣẹ́ mi, ó ní elé tí a fi, tí a fi ele tó máa ń dán bọ́lọ́bọ́lọ́, tẹ́ pé àlèwó rẹni nínú rẹ̀ tí àlèwó rẹ́nì rẹ̀ tí a fi ṣe. Iyùn náà dára ṣùgbọ́n àwọn ọ̀gá ọ̀gá àwọn ni wọ́n ṣe ń lo irú iyun. I mìíràn tún wà tó jẹ́ pé ṣe láfi bí irin báyìí ni a fi ṣe ṣùgbọ́n ó dára púpọ̀ lọpọ̀lọpọ̀ torí pé a lò, a fi irin ṣe. Ó sì jẹ́ ilé tí ẹ́ pé wọ́n ṣe dáradára tí jẹ pé àwọn, àwọn tí ó ṣe àwọn, àwọn ilé, àwọn tí ó ṣe wọ́n mọ wọn ṣe dáradára láti fi mú láti lè ṣe kí a lè rí ìlò láti fi bá àwọn ènìyàn sì, àwọn ènìyàn sọ̀rọ̀. Ní ibi iṣẹ́ wọ́n lè jókòó sí iwájú rẹ̀. Náà lè jókòó sí iwájú wọn ká sọ̀rọ̀, ká kọ iṣẹ́ lórí rẹ̀, kí iṣẹ́ kíkọ lórí rẹ̀, kí ó yára, kí ó sì dára jọjọ tí ó sì wàhálà. Ṣùgbọ́n ní ìlú mi níbí, tábìlì onígi ló pọ̀ jù ní ọ̀dọ̀ wa níbí tó sì jẹ́ wí pé ó dára púpọ̀ láti mọ̀.